Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ra oúnjẹ lójú ọ̀nà àti pé mo máa ń sábà jẹ oúnjẹ lójú ọ̀nà. Tí ó bá jẹ́ bí àkàrà tàbí ẹwà, ẹwà agọ̀yìn tàbí búrẹ́dì tàbí àwọn oúnjẹ tó láàláfia, bí àwọn iṣu, iṣu díndín àti potato àbí ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oúnjẹ ta lè jẹ lójú ọ̀nà pọ̀ gan. Mo máa ń sábà rà á.

Uhn, eleyií ò lóǹkà, kò lóǹkà nítorí tí ń bá ti wà nlé niyen, mm, ṣùgbọ́n ìgbà mí o lè jẹ́ wakati mẹ́wàá, ó dè jẹ́ Wakati mẹ́ẹ̀rìndínlógún tàbí ọgbọ̀n. Ẹ bí bẹ̀ẹ́ ati bẹ̀ẹ́ bẹ̀ lọ. Kò lóǹkà, kò lóǹkà. Nígbà tí bara bà ṣe fẹ́ ni, nkan tàra bà dé tí sọ ni. Ó dẹ̀ tun níí ṣe pẹ̀lú ibi tí mo wà nígbà náà.

Rárá o, mi ò tíì lu etí mi, àtí peé ó jẹ́ ǹkan tí Ọlọ́run wà o ní fẹ́ ṣi. Kò jẹ́ ǹkan tó wọ́pọ̀ pẹ̀lú àwọn ọkùnrin, àfààwọn ọkùnrin tí wọ́n ti didakuda, ẹ má bínú oo pé mo lọ̀rọ̀ yẹn. Àwọn obìnrin nìkan la mọ̀o mọ́ kí wọ́n máa lu etí. Ṣùgbọ́n àwọn ọkùnrin a làǹfààní láti máa ṣe bẹ́ẹ̀. Àfẹ́ni tí o je pé ìwà ẹ̀ a'tọkàn e dọ̀tí lo ku.

Eni tí ń bá sọ̀rọ̀ o, kò lọ́kọ̀ kò tìí rọkọ̀. Sùgbọ́n ma ń lo àwọn ọkọ̀ ẹlẹ́sẹ̀ méjì kékeré tẹ́lẹ̀ má ń súra epo. Ojoojúmọ́ náà ni máa ń repò, ṣùgbọ́n nísinsìnyí mó ti gbéṣẹ̀ gbẹ́ kan tóri kò ṣiṣẹ́ mọ́

Mi o ni tábìlì iṣẹ́ mi, torí afi àwọn tábìlì àwọn ọmọdé ta gbé sílẹ̀ tábìlì àti chair kékeré, ṣo èmi kọ́ mo ní, mi dẹ̀ kí n sábà lo, ṣùgbọ́n èyí tá nílé, ó kò fi bẹ́ẹ̀ fẹ́ náà, ó kéré, ó dẹ̀ le gbayẹ. Àwọn ọmọdé àti àgbà dẹ̀ máa ń lò ó.

Èyí jẹ́ ìbéèrè kan tí ó lágbára díẹ̀ nítorí ere ìdárayá ta máa ń wò nígbà tí mo kéré ni. Ṣùgbọ́n nísìnyí, ko sanfàní ò, kò sanfàní láti òún tẹ máa wo tẹlifísàn. Bóyá eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí ní, wọ́n máa ń pe kíní yẹn ní Superman, mẹ́rin. Ṣùgbọ́n mi kì í wo àwọn eleyi mo o.

Rárá o, mi ò fẹ́ràn rẹ̀. Isenbayé báwo. Mùsùlùmí là wà, Mùsùlùmí tó ń sin Allah nìkan. Ojú wa á kán sí ibi Allah nìkan. Àwọn eleyi tí ó kù yí, ọlọ́run lona wa à kí wọ́n tètè yí padà.

Mo ní etí ìgbọ́ tí mo máa ń lo tẹ́lẹ̀, àwọn ni tí wọ́n dàbí woro báyìí, bí wọ́n fi sápá ìkọ̀tún àtà ò sí etí. Ṣùgbọ́n mi ò ní mọ́, o ti sọnù, imi na wọ́n ti bàjẹ́.

Rárá o, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́. Àti pé kò sáyé fi rínú ilé yìí, kò sáyé fún ọ. Ká ṣiṣẹ́ ni, ta ba de wa ṣiṣẹ́ tán, ka wa máa gbanile wa lọ. Ìgbàmí wà máa ń fẹ́ dúró díẹ̀, ṣùgbọ́n ká ṣiṣẹ́ ká máa lọ̀lè ni.

Rárá o, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Ṣùgbọ́n ó n súnmọ́ pé ó máa jẹ́ ǹkan tí mo máa nífẹ̀ẹ́ sí táṣíko náà bá ti tó. Ṣùgbọ́n mi ò gun-ún rí, àti pé tí ba n gbọ́ ìròyìn npa ẹ̀, àyàa dẹ́ máa ń jà mí gan. Ah! Omi, àwọn ǹkan bíi omi, mi ò fẹ́ràn ẹ́ torí mi ò mọ̀ bọ́ sẹ́ ń wẹ̀ nínú omi, mi mọ̀ bọ́ sẹ́ ń wẹ̀ nínú omi oo. Ati pé a dẹ́ ti gbọ́ àwọn ìròyìn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ gan tí ó dáa.

Rárá o. Tẹ́lẹ̀ ni mo ní múṣù. Mo ní múṣù bí, ó da bi pé méjì ni wọ́n ti n báa rantí. Ṣùgbọ́n nísìnyí, mi ò ní ǹkankan mọ́. Mi ò ní ǹkankan mọ́. Ṣùgbọ́n mo rí i pé tí ẹ̀ bá bù mí, mo lè tún gbèrú padà.

Kò dára bẹ́ẹ̀ yẹn o. Wi-Fi mi ò yara bẹ́ẹ̀ yẹn. Kò dára tó. À ti pé mobile data ni mò ń lò. Mobile local data ni mò ń lò.

Rárá o, mi ò ní àìsàn ìkóríra sí oúnjẹ kankan àti pé gbogbo oúnjẹ ẹ kíni ẹnu tèmi ó fẹ́ gan fún àwọn oúnjẹ oríṣìíríṣìí, oúnjẹ oríṣìíríṣìí. Ṣùgbọ́n wọ́n dẹ̀ kọ́ wa wípé a kò gbọdọ̀ kóríra oúnjẹ kankan, kóríra oúnjẹ kankan. Àyàfi ìgbà mìíràn wa tí n bá jẹun, tí oúnjẹ yẹn máa lọ há síbi ọ̀nà ọ̀fún, àyàfi ìyẹn nìkan. Ó máa maa rìn mí láya, òní bó ti máa ṣe láya tí mi ò fẹ́ràn ẹ̀. Ṣùgbọ́n mi ò ní kóríra sí oúnjẹ kankan. Tó bá ti ṣe jẹ, tó bá ti jẹ oúnjẹ tó dùn, kódà kó máa dùn, tó bá ti ṣe jẹ, màá jẹẹ́.

Rárá o, mi ò tíì lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí, nítorí pé èmi jẹ́ ẹnìkan tí wọ́n máa ń sábà lọ́ ń lọ tèmi. Ẹni jẹ́jẹ́ ni mí, mi ò kí ń fẹ́ wàhálà fún àwọn, fe ènìyàn mi, mi o kin fe wàhálà fún ẹlòmíì. Jẹ́jẹ́ tèmi mo máa ń lọ, mi de kí ń fẹ́ kí ń ko eeyàn sínú wàhálà. Ṣùgbọ́n àwọn mi máa ń sábà bá mi, wọ́n máa ń bé mi fà wàhálà, wọ́n bé mi fà wàhálà tí wọ́n máa, wọ́n máa fà wàhálà, wàhálà gidi. Ṣùgbọ́n èmi ò kí ń, mi ò lé ẹnìkankan kúrò ní iṣẹ́ rí, látara bóyá ìwà àbí bóyá mo lọ agbára.

Eléyìí ò ní, kò ní, ó lè wà, bó bá ṣe wà ni, nnkan tí máa jẹ lówuro, bó bá ṣe wà ni mo lè mú omi. Tí n bá rí àwọn dàbínù, mo lè mú dàbínù tàbí àwọn èso kí n kokó fi tẹ́lẹ̀ inu, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà. Nígbàkígbà, mi ò kí ń sọ pé oúnjẹ báì báì ni mo màá ń sábà jẹ lówuro Bo bá ṣe wà ni, bo bá ṣe wà ni, mi ò kí n, bo bá ṣe wà ni mo sì máa ń jẹ ẹ́. Ó lè jẹ́ pé òkèlè lo wà tàbí búrẹ́dì tàbí àmàlà tàbí dodo àti ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sí, kò lóhuń kà, kò lóhuń kà. Kò ní oúnjẹ pàtó tí màá n sábà jẹ lówuro.

Àkókò tí mo nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ Saturday, ọjọ́ Saturday nítorí ọjọ́ yẹn ni a máa lọ sí àwọn àlàkótì àti àwọn agbègbè akọ́ ẹ̀sìn. Àwọn ọjọ́ yẹn. Ṣùgbọ́n màá sọ pé ọjọ́ tó lọ́ ń fẹ́ràn jù tó jẹ́ ọjọ́ Friday, Friday ní àsìkò lẹ́yìn Asr títí dé Magrib. Àwọn igbà yen ni, àwọn àdúrà máa ń sábà gbà. Ẹ jẹ́ kí n filẹ̀ bẹ. Àwọn àsìkò táàdúrà máa ń sábà gbà ní ọjọ́ Friday yẹn ni mo fẹ́ràn jù.

Rárá o, emí ò ní aṣọ wíwo àwọn ayé àtijọ́ yẹn. Ní ìsìn yìí ò. Àbí ṣé tówẹ̀lé lẹ̀ ń bèrè ni? Tó bá jẹ́ yẹn mo ní yẹn. Tó bá jẹ́ ǹkan mì lẹ́yìn playing, mi ò níi.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni pé mo máa ń sábà kọ wọn lé, mo máa ń kọ wọn lé. Imi wà tí mi ò ní kọ́lẹ̀, mo máa ń rántí ẹ̀ lórí torí àwọn nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ àdéhùn yẹn wáyé. Ó máa jẹ́ kí n rántí mi, mi ò ní bùkátà sí láti kọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọn máa ń kọ́lẹ̀ máa ń sọ àwọn àdéhùn ọ̀pọ̀lọpọ̀ nu won mo máa n sábà kọ wọlé. Agaaga bí àwọn tó jọmọ́ owó àbi owó mo máa ń sábà kọ wọn lé dáadáa láti látara kí wọ́n má gbagbe, má gbagbe àdéhùn torí àdéhùn òún ṣiṣẹ́. Àdéhùn jẹ́ nǹkan tó lágbára gan, máa ń sábà kọ́lẹ̀. Ma kọ síbi tí ẹmi nikan ko ni máa ní ìgbà láyé fún, ìgbà láyé sí kíni yẹn, sí ẹ àdéhùn yẹn, sí láti mọ àwọn nǹkan tó kó àwọn àdéhùn yẹn. Tí àdéhùn yẹn kò sí, ẹni nikan ko máa mọ̀.

Èmi ò ma kí n gbọ́ rìn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí a sì wá nínu ayé nígbà yẹn, Alhamdulillah, kó lọ́run tí ń fa wa yọ. La máa sábà máa ṣẹlẹ̀cti àwọn orí ti a fẹ́ràn àbi àwọn tí a ò fẹ́ràn. Ọlọ́run ti gbà wa yọ kúrò nínú gbogbo abúrú ẹlẹ́yi. Mi ò fẹ́ràn ohun nnkan kan. Ẹfi tí o bá jẹ́ ohun dáwàkà nípa Àlàbí ṣólà Ọláṣọ̀làm, àti awon sọ á bá, àwọn iyẹn la lè máa gbon bẹ́ẹ tori a fẹ́ràn Àlàabí.

Bí mo ṣe máa ń kojú, bi mo se máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni pé máa kọ́kọ́ farabalẹ̀, máa farabalẹ̀, torí ibi farabalẹ̀ la ti máa ń rí, ìfarabalẹ̀ àti ibẹ̀ lòun àti ìfarabalẹ̀, ibẹ̀ la ti máa ń rí ìrọ̀rùn, ìrọ̀rùn, ibẹ̀ la ti máa ń rí ìrọ̀rùn. Máa kọ́kọ́ farabalẹ̀, máa ṣe ṣuru, máa ṣe ṣuru, màá wa wò ọ, ìṣòro yen máa tún wo dáadá la wo tún wo pé níbo lo ti wá, báwo lo ṣe rí i, kí ló jọ mọ́, kí ló fà á, báibái. A tún wò ó láti àwọn bòmíì náà láti lè fi sọ pé nǹkan ta fi tó leleyìí.

Mi ò sábà ní ìgbà láyé láti bá olórí isẹ́ sọ̀rọ̀ pé kí èmi àti wọn sọ̀rọ̀, ṣùgbọ́n ó wa dáadáa, o wa dáadáa, kò sí wàhálà, kò sí wàhálà.

Bẹ́ẹ̀ni eléyìí ti ẹ̀ dàpọ̀, ó dàpọ̀ torí oló tun má, ẹni tí ó bá sábà lo ohun tó ga, ó máa gbé ohun èṣó ké. Ó dà, ó dà púpọ̀ púpọ̀. Ó wá tún ní ṣe pẹ̀lú ibi tí a ti fẹ́ lò.

Mo lè sọ pé ìwà ìṣòwò mi kò kú díẹ̀ katọ́, ó wà dáadáa ṣùgbọ́n ó lè dàá sí, ó lè dàá sí nítorí pé kò sí ẹni tó ń pè, kò sí ẹni tó ń pè. Ṣùgbọ́n ó lè, ṣùgbọ́n ó lè dàá sí, ó lè dàá sí. Kọ́ sí pé ó bàjẹ́ náà, ṣùgbọ́n máa fẹ́ kó tú dàá sí, kó tú dàá sí kí èèyàn ó wà, ní wà dáadáa sáwọn èèyàn, fáwọn èèyàn níí, kí èèyàn ó máa fojú fó nǹkan fáwọn èèyàn, máa wúwà dáadáa sí wọn, kí èèyàn máa jẹ́ kí íniú wọ́n máa dùn, kí èèyàn máa rẹ́rìn sí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn íwá tó dá láwùjọ kí èèyàn ní. Elẹ́yìí ni ó máa ń fún àwùjọ ní ìdàgbàsókè.

Rárá o, mi ò ní ọkọ̀ tèmi báyìí, ṣùgbọ́n mo máa ń jẹun nínú ọkọ̀, mo máa n jẹun nínú ọkọ̀ àwọn eeyan míí dáadáa, mo máa jẹun bẹ. Ṣùgbọ́n emi, èmi ò lọ́kọ̀ tèmi.

Mo ṣì máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́, tó bá je pé owó tí mo rí ó pọ̀ àti pé mo máa ń sábà pamọ́ ṣe ni. Kò ń sáré owó kan só mi kí n sábà pariwo ni pae" mo kan máa ń ṣe pé tí ẹyan bá fẹ́ ṣe soda cough fún àwọn ọ̀rẹ́ fún bọ̀da, mo kan le ṣe owó yẹn sínú ibi ilé ìpamọ́ owó wọn. Ṣé ti ǹkan tí bá lágbára ṣe síbẹ̀, kò wa ṣe pé bóyá a máa jókòó papọ̀ máa kó jẹ́ ǹkan ìpamọ́ ni a máa ṣe nípa'mọ̀ ni bẹ́ẹ̀ni.

Alhamdulillah. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo n rin n lálaafia. Ọpe ni fun Ọlọ́run. Ọlọ́run náà ni, Ọlọ́run ni ko ń ṣe agbára eyan. Kò sí bá wá ṣe fẹ́, bá sé fẹ́ tò sí, bá sé fẹ́ tò tò. Ọlọ́run ló wá n di ẹ. Ibi rírìn, ibi ìjẹun, ìjókòó, e mi mú, ìsun, gbogbo e bẹ́be ló. Bẹ́ẹ̀ni, mo máa rín n lálaafia. Ọpọ̀ ni fọ́n Ọlọ́run.

Ìgbà mí bí mo ṣe, bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà mi ni pé, máa rántí ẹnu àkọ́kọ́ máa rántí enu ọkan mi nígbà mí. Ṣùgbọ́n mi kì í sábà fẹ́ràn kí n máa rántí ẹ̀ nitorí nǹkan tó máa ń bá eni nínú jẹ ni. Kí eeyan wá jokò ti pé kó máa rántí i. Àwọn nǹkan tó máa ń bá eeyàn nú jẹ kò ní fẹ́ rántí ẹ̀. Ṣùgbọ́n tí bàá rántí ẹ̀, màá ṣe sùúrù. Màá dẹ̀ torọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Màá torọ àforíjì, màá fìṣọ́kàn, màá dẹ̀ gbàgbé ẹ̀, ṣùgbọ́n màá máa bẹ́ Olọ́run lórí ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n kékeré. Mo ní irungbọ̀n kékeré, kò tí pọ̀ tó bẹ́yẹn ṣùgbọ́n mo máa ń fi àwọn, ó ní kini kan tí máa ń fi ṣi wọ́n ń pè ni, wọ́n pè kini yẹn ni ká kà oil tó fi wú díẹ̀ ó fi jáde dáadáa díẹ̀. Ò mii jẹ́ ẹni tó ní irungbọ̀n lọ títí bẹ́yẹn.

Ó ti lé, nígbà tí mo kẹyìn kọ́ ìgbékalẹ iṣẹ̀, ó ti lé bí i oṣù, ó ti lé bí i oṣù márùn-ún báyìí. Oṣù márùn-ún báyìí. Ìṣe, àwọn nii maṣínì ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n máa fi lọ́ń bá wọn gbé nǹkan káàkiri ni mo n ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n ó ti lé bí i oṣù mẹ́fà n sin yii tí mo gbé iṣẹ́ yẹn júlẹ̀, torí látara pé iṣẹ́ yẹn ò kó ràn rùn. Ó dẹ̀ tú kó ràn kó ràn rùn. Ó dẹ̀ tú láwọn, awọn nǹkan tó lè ṣe èèyàn ní ìjàmbá púpọ̀ n bẹ́ẹ̀, ní àwọn tó lè ṣe ní ìjàmbá n bẹ́ẹ̀. Hmm, mo wo gbó gbogbo àwọn eléyìí kí n tó gbeju sílẹ̀. Kódà àwọn ọmọ mi ní ìmọ̀ràn pé kí n gbeju sílẹ̀. Ó ti lé n sìn bí i oṣù márùn-ún.